Sọ fún wa nípa eré tí ò ń ṣe nígbà èwe. Eré tí mò ń ṣe nígbà èwe pọ̀, ṣùgbọ́n mà á sọ ìkan nínú rẹ̀. Eléti a mọ̀ sí eré omi àti iná. Tí a bá fẹ́ ṣe eré omi àti iná, àwọn ọmọ máa ń pọ̀. A máa ń tó bí méje nígbà mìíràn, láti mẹ́fà sókè. Mẹ́fà, méje, mẹ́jọ, mẹ́sàn án, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ la máa ń ṣe eré omi àti iná. A ó múra wa ní méjì méjì tàbí ká múra wa ní mẹ́rin mẹ́rin àbí mẹ́ta mẹ́ta. A sa ri pe oje ounka ti alẹ́ pín si méjì. Àwọn kan ó dúró gẹ́gẹ́ bí iná, àwọn kan ó sì dúró gẹ́gẹ́ bí omi. Bẹ̀ṣẹ̀ kúkú mọ̀, tí omi bá mú iná, ó máa ń poró ina ni. Tómí bá ti mú iná, yóò gan sí ibi tó bá wà títí tí iná yóò fi wá tu eléyìí tí omi náà ń mú sílẹ̀. Yóò sì padà sílé. Ao ma le ara wa titi titi a fi padà sile tí wón bá sì ti ń ṣe eré omi àti iná náà, tí àwọn omi bá ti mú àwọn iná tán, a jẹ́ pé àwọn náà ni ó ti domi padà ni yẹ́n. Àwọn iná náà ó bá ti-- àwọn iná yóò da omi, omi yóò sì da iná padà. Báyìí ni a ṣe ń ṣe eré omi àti iná.

Bí o bá lè jẹ́ ẹlòmíràn fún ọjọ́ kan, ta ni o máa jẹ́? Èmi ó wù mí lọ́kàn ara mí láti jẹ́ Ronaldo. Ọkùnrin ànjọ̀nú èèyàn ni tí ń fi ẹsẹ̀ dára lórí pápá. Arákùnrin náà ń gbá bọ́ọ̀lù bí kìré. Ó lè gbá bọ́ọ̀lù láti àárín fíídì wọ inú póò láìsí nǹkan tí ó di lọ́wọ́. Kódà ki ẹni ti o mu ko dúró dede láti mu, ko ni ye bi bọ́ọ̀lù náà o se wọlé yóò wù mí láti dàbí Ronaldo. In mọ ń gbá bọ́ọ̀lù, bi n ba ṣe n fi ẹsẹ̀ ọ̀tún mi gbá. N mọọ n fi ẹsẹ̀ kejì bẹ̀ ẹ́ lọ́wẹ̀, n mọọ forí kán wọlé bí àgbò tí wọ́n tó ń bínú, in sì máa gbá owó tí wọ́n ń gbà torí wọ́n ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ni wọ́n máa ń san wá àwọn oníbọ́ọ̀lù.

Sọ fún wa bí àti ìgbà mélòó ni ò ń sùn. Tí mo bá fẹ́ sùn, mo máa ń gba àdúrà kí n tó sùn. Mo sì fẹ́ràn kí n máa fi ẹ̀gbẹ ọ̀tún mi lélẹ̀ tí n bá fẹ́ sùn. Àfi pé mi ò kì í sùn ju ìgbà kan lọ lójoojúmọ́. Mo jẹ́ èèyàn kan tí kò kí ń sùn lọ́pọ̀. Tí n bá fẹ́ sùn, ó máa ń tóbi ọ̀wọ́ alẹ́. Bí i agogo méjìlá, ago kan kí n tó sùn. Wọ́n o sì jí mi ago márùn-ún àárọ̀ ní ọjọ́ kejì.